Ṣé o máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn? Bẹ́ẹ̀ni, mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn. Paapaa jùlọ tí mo bá fẹ́ bá ènìyàn sọ̀rọ̀ ní ìsọ̀rọ̀ sí tí ó jọ tobìnrin mo máa ń lò ó. Àbí tí mo bá fẹ́ ṣe lo-- ṣe ohùn fún àwọn ibi tí mò ń lò láti fi ṣe fídíò jáde.

Fún wa nípa àtúnṣe ọkọ̀ àti ìyàlọ̀. Tí a bá fẹ́ tú ọkọ̀ ṣe, a máa nílò kí a wo ohun tí ó ṣe. Lẹ́yìn tí a bá ti mọ ohun tí ó ṣe, a ó mú spana àti screwdriver. A ó fi tú kalẹ̀ tí a ó sì lọ síbi tí ǹkan ti ṣe. A ó sì wá àtúnṣe si, a ó sì dé padà.

Sọ fún wa nípa àgbo tí a mú nígbà àìsàn. Àgbo tí a mu nígbà àìsàn pín sí oríṣiríṣi, à lọ àgbo ilè tútù, àgbo ilẹ̀ tútù, àgbo fún tí ọmọ bá ń wù eyín àti àgbo máńgòrò àti kaṣú.

Ẹ̀rọ wo ni ò ń lò nínú ilé ìdáná? Ẹ̀rọ tí mò ń lò nínú ilé ìdáná, ara wọn ni gáàsì tí a fi ń dáná àti ohun ìṣáná sí orí gáàsì. Lẹ́yìn náà, a tún máa ń lo. Igi nígbà mìíràn tí ó bá sí gáàsì tí a sì máa fi ń soúnjẹ.

Sọ fún wa nípa kíkọ́ ọjà omi nínú ọkọ̀ ojú omi. Kíkọ́ ọjà omi nínú ọkọ̀ ojú omi jẹ́ ǹkan tí ó nira púpọ̀, ṣùgbọ́n tí ó bá ti pé tí o ti ń ṣe, kò ní nira mọ́. Léṣe rí, mo máa ń gbà kí ènìyàn mọ bí a ṣe ń wẹ omi dáadáa kó tó lè kó ọjà nínú omi.

Sé o máa ń lo ọ̀pá ìfàmọ́ra nígbà tí o bá ń mu ohun mímu. Mo máa ń lò ó lẹ́ẹ̀kọ̀kan nígbà mìíràn ṣùgbọ́n kò hún ṣe ní gbogbo ìgbà ni mo máa ń lò ó. Tí mo bá ríi wípé mo fẹ́ máa yọ omi àbí nǹkan náà mú ni mo máa ń lò ó.

Ẹgbẹ́ eré, eré ìdárayá wo ni o fẹ́ràn? Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn ni ẹgbẹ́ eré ìdárayá bọ́ọ̀lù gbígbá. Elétì a máa ń ṣe ní orí pápá. Bẹ́ẹ̀ sì ni mo nífẹ̀ẹ́ sí ẹgbẹ́ eré ìdárayá kí a máa sárẹ́ ní orí pápá pẹ̀lú. Ó jẹ́ eré kan tí mo fẹ́ràn púpọ̀ láti bẹ̀rẹ̀ mi.

Iye owó mélòó ni ọ̀nà ní ìràkẹ̀yìn? Kí sì ni ò ra? Iyè owó tí mo ná ní ìràkẹ̀yìn mi jẹ́ ẹgbẹ̀rún lọ́nà ogún náírà tí mo fi díẹ̀ nínú rẹ̀ tí ó jẹ́ mẹ́tàdínlógún ẹgbẹ̀rún náírà mo fi ra aṣọ àti ṣòkòtò tí mo sì mú ẹgbẹ̀rún mẹ́fà àti àbọ̀ tó kù mo fi ra àwọn ohun tí a lẹ̀ mọ̀ ju fóònù mi.

Ṣé o máa ń ka àwọn àdéhùn dáadáa? Bẹ́ẹ̀ni, mo máa ń ka àdéhùn dáadáa, pàápàá jùlọ tí ó bá jẹ́ wípé àdéhùn náà dá lórí jíjùwe nípa nǹkan àti ìmọ̀ lórí bí a ṣe ṣe ǹkan náà tí ó da. Mo máa rí pé mo tẹ̀lé àdéhùn, mo sì ṣe gbogbo ǹkan tó yẹ kí n ṣe.

Iru ibose wo ni o fẹ́ràn nwo. Ìbọ̀sẹ̀ tí mo nífẹsí láti máa wọ̀ ni ìbọ̀sẹ̀ tí ó bá ní bíi ààyè ní iwájú àti ní ẹ̀yìn, tí kò bo gbogbo ẹsẹ̀ rí tán pátápátá. Irú ìbọ̀sẹ̀ báyìí ni mo nífẹ́sí. Paapa jùlọ mi fẹ́ràn ki ibose ti mo ba fe wọ ko jẹ alawọ ewe, resuresu.

Sọ fún wa nípa orin àwọn ọmọdé. Orin àwọn ọmọdé pọ̀ lóǹkà, lára wọn ni gbogbo orin tí wọ́n máa ń kọ fún ọmọdé tí ó bá jẹ́ ọmọ kékeré jòjòló bí i ó tó ọmọ ọmọ, má sukún mọ́ ọ, kó má ṣàìsàn mọ́ ọ, kó má tutù ni ni ni bí ẹ̀kọ́ òní o, kó má gbóná janjanjan bí ẹ̀bà àná.

Ìgbà mélòó ni o máa ń wo ojú àwòrán lójoojúmọ́? Mo nífẹ̀ẹ́ sí kí n máa wo ojú àwòrán lójoojúmọ́, ní ẹẹ́méjì nígbà mìíràn ẹẹ́mẹ́ta àti bẹ́ẹ̀ lójoojúmọ́. Ó dá lórí irú àwòrán tí àwòrán náà bá jẹ́, bóyá àwòrán nípa ohun tí mo ti ṣe sẹ́yìn ni àbí àwòrán nípa àwọn nǹkan ìyanu tí mo ṣe tí mi ò fẹ́ gbàgbé ẹ̀.

Kí ni iwọ́ sọ nígbà tí o bá ní láti fi ara rẹ hàn? Ohun tí mo máa ń sọ nígbà tí mo bá ní láti fi ara mi hàn ni wípé, un kòkó kí gbogbo àwọn tí o wà ní orí ìjokò, tí un o máa sọ fún wọn wípé, mo kí gbogbo ẹ̀yìn tí wà ní orí ìjoko, èmi ni ọmọ yín, Adeyemi Adekunle, tí un o sì bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi.

Sọ fún wa bí o ṣe ń lọ ra ohun jíjẹ. Ẹ̀ẹ̀mẹta ni mo máa ń jẹun ní ojoojúmọ́. Bẹ́ẹ̀ si ni mi o kin jẹun ni ita. Mo ní ìfẹ́ sí kí máa jẹ oúnjẹ tí mo bá sè fún ra mi àbí tí òbí mi sè fún mi.

Báwo ni ẹ̀ ń ṣe ń lo ọjọ́ ojó? Ọjọ ti ojo bárò, tí bá jẹ́ ọjọ́ kan tí ojó náà kà mí mọ́lé, mo nífẹ̀ẹ́ sí kí n máa lo lábẹ́ ojo náà àbí tí mo bá wà ní ibi iṣẹ́, un o mu coffee tútù, coffee gbígbóná láti lè jẹ́ kí òtútù ara mi kí o lọ. Tí wọ́n o sì máa wo fídíò lórí fóònù àgbéléwò mi.

Sọ fún wa ohun tí ilé túmọ̀ ṣi fún ọ. Ohun tí ilé túmọ̀ ṣi fún mi ni ibi tí a o ti máa sinmi lẹ́yìn tí a bá ti ṣiṣẹ́ tán, pẹ̀lú ní àárọ̀ kùtùkùtù títí di ìrọ̀lẹ́ tí a o sì dáná, tí a o jẹ oúnjẹ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀.

Ṣé o mọ àmì ìràwọ̀ rẹ? Rárá o, mi ò mọ àmì ìràwọ̀ mi ṣùgbọ́n oṣù kẹrin ni wọ́n bí mi. Ọmọ ti a mọ̀ sí April ní èdè gẹ̀ẹ́sì ṣùgbọ́n èmi kò mọ oun tí ó túmọ̀ sí. Àmọ́ mo ṣàkíyèsí lára àwọn ọmọ tí wọ́n bá bí ní àsìkò mi. Won máa ń jẹ́ ènìyàn kan tí ó máa ń ní sùúrù púpọ̀ ṣùgbọ́n tí wọ́n bá fẹ́ bínú, ìbínú wọn máa ń jàjà gbilà.

Bí o ṣe ń kọ́ àwọn àgbà ní lílo fóònù. Kíkọ́ àgbà nípa lílo fóònù jẹ́ ohun tí ó niran ní díẹ̀ torí pé wọ́n à kí ń tètè yí, wọ́n ò kí ń tètè yí bí ó ṣe le yí àwa ọmọdé. Ohun tí ó nira níbẹ̀ ni pé tí o bá ń kọ́ wọn, o ní láti máa tẹ̀ mọ́ wọn létí kí o sì máa, kí wọ́n má tú gbàgbé kò tún sọ fún wọn. Ó máa túbọ̀ tó bí, ẹ́, mẹ́ta nígbà mìíràn ẹ̀mẹ́rin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún ẹlòmíràn kí ó tó yé.

Aṣọ funwa nípa ìmọ̀ràn ile láti ọdọ àwọn agba ìmọ̀ràn ìlera láti ọdọ àwọn àgba ni wípé, fún mi ni wípé ki èèyàn maa ma je oúnjẹ ajeju, ki èèyàn máa jẹ oúnjẹ niwon kii èèyàn o si mumi niwon àti wípé kí ènìyàn ṣọ́ ara fún àwọn obìnrin. Gígùn obìnrin ju máa ń fa kí ènìyàn ní àwọn àìsàn tí ko gbo oògùn.

Nígbà wo ni o máa ń gẹ irun rẹ? Mo máa ń gẹ irun mi ni ẹ̀kan lọ́sẹ̀ méjì tàbí nígbà mìíràn tó pé jù. Mo máa ń jẹ́ kí irun mi pé oṣù kan tàbí ju bẹ́ẹ̀ lọ kí n tó lọ síle ẹni tí ó ń gẹ irun pé kí ó bá mi gẹ̀ẹ́.

Ìwọ sọ nígbà tí mo bá ní láti kọ̀. Ohun tí mo máa ń sọ nígbà tí mo bá ní láti kọ ǹkan ní wípé n ó ṣe àlàyé fún ẹni náà wípé n hun kò ní lè ṣe ohun tí ó gbé fún mi. N ó sì ṣàlàyé ohun tí ó fàá àti pé bí mi ò ṣe ráyè ní àsìkò náà wípé tó bá yẹ pé mo ráyè, hun ò bá bá ẹni náà ṣe.

Sọ fún wa nípa oúnjẹ akọkọ ìkórè. Oúnjẹ akọkọ ìkórè ní ilé ìjọsìn wa, ó máa ń dé ní owó ọdún oṣù sẹẹrẹ ní ọdọọdún, tí àwọn ènìyàn yóò kó èrè kan wá láti wá dùpe fún Ọlọ́run, ẹni tí ó sì kojọ ni.